Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Mo máa ń wọ ìbọ̀wọ́ sí ọwọ́ mi tàbí sí ẹsẹ̀. Ọ̀pọ̀ ìgbà tí òtútù bá mú bíi ru oṣù kejìlá níbi tí mo wà, ní agbègbè tí mo wà, ó pọn dandan fún mi láti wọ ìbọ̀wọ́ sí ọwọ́ mi tàbí sí ẹsẹ̀ mi torí òtútù, kí òtútù kó má ba wọ ara mi, kí òtútù kó má ba mú mi. So ìbọ̀wọ́ ṣe pàtàkì fún mi láti wọ nítorí kí atẹ́gùn àbí òtútù kó má ba wọ atẹlẹsẹ̀ mi, kí ọwọ́ mi kó má ba tutù. Àwọn nǹkan wọ̀nyí ló máa ń mú mi wọ ìbọ̀wọ́ lóòtọ́ àti lóòdodo. Mo máa ń wọ ìbọ̀wọ́ dájúdájú. Ìbọ̀wọ́ jẹ́ ǹkan tó jẹ́ pé ó máa ń dáàbò bo ẹ̀yà ara mi bí ọwọ́ mi àti ẹsẹ̀ mi tó sì máa ń fi ooru mú mi ní ọwọ́ tàbí ẹsẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí òtútù bá ti mú mi. Ìbọ̀wọ́ jẹ́ ǹkan tí mo máa ń wọ lóòrèkóòrè nígbà mí ní aṣálẹ́ tàbí ní ọwọ́ ìyálẹ́ta tí ojú ọjọ́ bá poju dá tó bá ṣe bí ìgbà tí òjò fẹ́ rọ̀ torí kí òtútù kó má ba wọ ara mi. Ìdí nìyí tí mo máa ń fi wọ ìbọ̀wọ́ mi sí ọwọ́ mi àti sí ẹsẹ̀ mi. Ó-ó-ó dé ṣe pàtàkì fún mi láti wọ ìbọ̀wọ́ lóòrèkóòrè. Fun mi papa jù lọ nígbà ọyẹ́ tàbí ìgbà òtútù tàbí ìgbà tí òjò bá ń rọ̀. Àwọn àṣkòkò yìí, ó ni mo máa ń wọ ìbọ̀wọ́ sí ọwọ́ mi àti sí ẹsẹ̀ mi yálà bóyá mò ń jáde ni àbí mo wà nínú ilé torí kí òtútù kó má ba wọ ara mi. Àwọn ẹ̀yà ara mi wọ̀nyí ni òtútù máa ń gbà láti wọ ara mi jù lọ. Ní ìgbà mìíràn, òtútù máa ń wọ ara mi nígbà tí ọwọ́ mi tàbí ẹsẹ̀ mi tó bá ti ṣí sílẹ̀ jù. Òtútù máa ń wọ ìbàya mi láti ọwọ́ mi àti láti ẹsẹ̀ mi. Torí ìdí èyí ni mo máa ń ṣe wọ ìbọ̀wọ́ sí ọwọ́. Bẹ́ẹ̀ sì ni mo máa ń wọ sí ẹsẹ̀ nígbà mìíràn kó ba lè dẹ́kun òtútù fún mi àti pé kí ọwọ́ mi má ba à tutù nígbà tí màá wọ ìbọ̀wọ́. Oríṣiríṣi àwọn ìbọ̀wọ́ sì ni mo ní. Mo ní ìbọ̀wọ́ aláṣọ, mò dé ní ìbọ̀wọ́ onírọ́bà. Ìbọ̀wọ́ onírọ́bà mi rè ni mo máa ń wọ níwọ̀n ìgbà tí mo bá fẹ́ fọ ńbọ́ tàbí fọ ṣọ. Ni àkókò òtútù ni mo máa ń fi ìbọ̀wọ́ onírọ́bà mi máa ń fi sí ọwọ́. Àmọ́ ìbọ̀wọ́ aláṣọ mi, mo máa ń fi ìbọ̀wọ́ aláṣọ mi ṣọwọ́ ní àkókò ìgbà tí mo bá wà nínú ilé bóyá yálà mo wà ní orí ibùsùn mi ni àbí àbí mo wà ní yàrá, yàrá mi bóyá mò ń ka ìwé àbí ṣe ohunkóhun. Níwọ̀n ìgbà tí mo bá ti ṣàkíyèsí pé òtútù fẹ́ wọ ara mi, màá mú ìbọ̀wọ́ aláṣọ mi, màá fi sí ọwọ́. Àmọ́ tí mo bá fẹ́ fi ọwọ́ kan omi tí mo rí pé omi yìí tutù jù lọ, màá bọ́ ìbọ̀wọ́ aláṣọ mi, màá sì mú ìbọ̀wọ́ onírọ́bà mi, màá fi ṣọwọ́. Ìbọ̀wọ́ onírọ́bà yìí oó máa ń dáàbò bo ọwọ́ mi, kò kí ń jẹ́ kí omi kó wọ inú ọwọ́ mi. Ní ìgbà kú ìgbà tí mo bá fẹ́ fi ọwọ́ kan omi yálà bóyá mo fẹ́ fọ bọ́ ni àbí mo fẹ́ fọlẹ̀ àbí mo fẹ́ fọ aṣọ àbí ǹkan tí ó bá nílò fún mi láti fi ọmi kan wọ́ nígbà òtútù, ìbọ̀wọ́ onírọ́bà mi yìí, òun ni ó máa ń dáàbò bo ọwọ́ mi nígbà tí mo bá fẹ́ fi ṣe ohun kan won yìí. Àmọ́ ìbọ̀wọ́ aláṣọ mi, òun kàn wà fún mi láti dá ooru mú ọwọ́ mi níwọ̀n ìgbà tí màá wà nínú yàrá àbí tí mo wà níta tí mo n gbà fẹ́ tàbí tí mo ń ṣeré tí mi kò fẹ́ kí òtútù kó wọ inú ọwọ́ mi tàbí kí òtútù kó wọ ara mi. Fun ìdí yìí lọ́pọ̀ ìgbà mo máa ń wọ ìbọ̀wọ́, mo sì máa ń wọ ìbọ̀wọ́ dáradára torí pé ó máa ń bá mi dènà òtútù. Bẹ́ẹ̀ sì ni, kò kì í jẹ́ kí òtútù kó wọ ara mi. Mo fẹ́ràn láti wọ ìbọ̀wọ́, ó máa ń pa mí mọ́ lọ́wọ́ òtútù. Lóòtọ́ àti lóòdodo, mo máa ń wọ ìbọ̀wọ́ sí ọwọ́ mi, èyí sì máa ń dẹ́kun kí òtútù kó wọ ara mi. Ìbọ̀wọ́ ṣe kókó fún mi láti ní ní agbègbè mi níbikíni tí mo bá wà, mo gbọdọ̀ wọ̀ sí ọwọ́ mi.

Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́, àṣálẹ́ mi jẹ́ àkókò tí mo máa ń fi ara mi balẹ̀ láti ro àròjinlẹ̀ ohun kan tí mo ti ṣe nígbà tí ojúmọ́ ti wọ́n. Àṣálẹ́ mi wà fún mi láti ṣe àkíyèsí àbí láti kọsílẹ̀ nǹkan tí màá mu ṣe ní ọjọ́ kejì. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ṣe àfikalẹ̀ ohun tí màá ṣe ní òwúrò ọjọ́ kejì yẹn ní àṣálẹ́ nígbà tí oníkálukú bá ti ro ibùsun wọn. Àṣálẹ́ mi nígbà tí mo bá jẹun tán tí mo sì ti wẹ̀ tí mo sanranù tí ara mi ti balẹ̀, mo máa ń lọ sí orí orókún mi méjèèjì láti fi ọpẹ́ àti ìyìn fún Olúwa fún ààbò rẹ̀ tó fún mi àti wípé láti dúpẹ́ fún òun tó jẹ́ kí n rí àṣálẹ́ ọjọ́ náà. Lẹ́yìn ìgbà tí mo bá wá gbàdúrà tán tí mo ti rí dájú pé mo ti ṣe tán, màá bọ́ sí orí ibùsùn mi. Ọ̀pọ̀ ìgbà kọ́ n ṣe pé ní kété tí mo bá bọ́ sí orí ibùsùn mi, òun ni mo máa ń sùn rara o. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé màá ní láti rò ó. Ìgbésẹ̀ wo ló kàn fún mi láti ṣe ìyẹn ní ọjọ́ kejì? Kí ni mo fẹ́ ṣe? Àwọn nǹkan wo ni mo fẹ́ mú lò? Àwọn nǹkan wo ni mo dẹ̀ fẹ́ máa ṣe? Àṣálẹ́ yìí ló wà fún mi. Alẹ́ ni mo máa ń fi ń rò gẹ́gẹ́ bí ó ti tọ́ àti pé lọ́pọ̀ ìgbà náà tí mo bá rò tó bá gún, màá ṣe àkọsílẹ̀ rẹ̀ láti rí dájú pé bóyá ní ọjọ́ kejì mi ò gbàgbé rẹ̀ rara. Rínà nko, àṣálẹ́ mi ó ṣe pàtàkì fún mi. Òun dẹ̀ ni mo máa ń lò dájú dájú láti wo ohun ibi tí mo ti ṣe àṣìṣe. Bóyá ní àfẹ́jùmọ́ni àbí àwọn àṣìṣe tí mo ti ṣe ní ojúmọ̀ọ́mọ̀. Àṣálẹ́ ni mo máa ń fi ọkàn sílẹ̀ láti rò. Tí n bá dẹ̀ ti rò, màá kọ àwọn àṣìṣe mi sílẹ̀. Tí n bá kọ àwọn àṣìṣe yìí sílẹ̀ tán, màá rí dájú wípé mo tẹ̀lé ìlànà tí ó dára láti rí pé mi tún irú àṣìṣe bẹ́ẹ̀ mọ̀ ṣe. Àṣálẹ́ mi tun wà fún wíwo àwòrán lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní ọ̀pọ̀ ìgbà tí a kò bá ní iná. Màá wo àwọn àwòrán kọ̀ọ̀kan tàbí kí n wo sinimá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Níwọ̀n ìgbà tó jẹ́ pé orun ò tí ì pa ojú mi dé tí n sì tí ì sun. Nítorínà àṣálẹ́ mi ó wà fún ìrónú tó péye láti ronú, láti fi ohun bọ̀ sípò, láti rí dájú wípé mo ṣe bó ti tọ́ àti bó ti yẹ fún ìpalẹ̀mọ́ ọjọ́ kejì. Mo gbudọ̀ gbàládúrà o. Mo sì gbọdọ̀ wẹ̀ torí ara tútù òun ló dára láti gbé lọ sí orí ibùsọ̀n àti láti fi ọkan balẹ̀. Mí kó kí n fi omi tútù wẹ̀ o torí ó tutù. Torínà nko, owó àṣálẹ́ òun ni ìgbà tí èrò tó ń wá sí mi lọ́kàn yálà ní rere ni àbí ti dà kejì, mo nílò láti rò dáadáa. Àṣálẹ́ jẹ́ ọ̀kan nínú ohun tí mo fẹ́ràn jù lọ nítorí pé gbogbo rẹ̀ yi o pa lọ́lọ́, kò ní sí ìdààmú kankan, kò ní sí ẹnikẹ́ni tí yi o yọ mí lẹ́nu. Ìdí nì tí mo máa ń fi yan àṣálẹ́ mi láàyò láti jẹ́ pé kó jẹ́ ọ̀kan nínú ìgbà tó wà nínú ọjọ́ tí mo lè bẹ́ lẹ́dà mi sọ̀rọ̀ àti ọ̀kan nínú ìgbà tó wà nínú ọjọ́ láti rònú pi wà dà àti ọ̀kan nínú ìgbà tó wà nínú ọjọ́ láti ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Nítorínà nǹkan, àṣálẹ́ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi. Ní ohun kan wọ̀nyí, àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe ní àṣálẹ́. Mo máa ń wẹ̀, gbàdúrà, ronú, ṣe ìpalẹ̀mọ́ ohun tí màá ṣe ní ọjọ́ kejì. Níwọ̀n ìgbà tí mo bá ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì tán tí ń barí orun sun, màá mú ẹ̀rọ ìléwọ́ mi, màá wo mọ́hun màwòrán lórí ẹ̀rọ ìléwọ́ mi tàbí kí n wo àwọn àwòrán tàbí kí n wo àwọn eré orí ìtàgé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ohun kan wọ̀nyí.

Mo máa ń fín tùràrí, tùràrí olóòórùn dídùn. Mo níìfẹ̀ láti máa fín tùràrí. Ó máa ń mú mi ronú, ó sì máa ń pe ìfẹ́ sí ọkàn mi. Àgàgà tí ó bá jẹ́ pé lówó ìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ wẹ tán, tí n bá fín tùràrí, gbogbo inú yàrá mi á gba òórùn dídùn kan, gbogbo agbègbè mi á gba òórùn dídùn kan. Ló ti tó àti lódodo, mo máa ń fín tùràrí. Mo sì níìfẹ̀ láti máa fín tùràrí. Lẹ́yì tó jẹ wipé àwọn oríṣiríṣi tùràrí ni mo ní nínú yàrá mi níbi tí mo máa ń kó wọn sí. Mo máa ń fín tùràrí lọ́pọ̀ ìgbà tí mo bá ń jáde torí pé wọ́n ní ìrínisí, òun ní ṣe'ni lọ́jọ́. Bo bá ṣe gbọ́ òórùn mi sí, lo ṣe máa mọ̀ wípé èmi gangan olólùfẹ́ tùràrí ni mí. Mikì í dé fín tùràrí tí kí ò, tí òórùn rẹ̀ tí ò dára. Mo máa ń fín tùràrí to òórùn rẹ̀ tà ṣanṣan, tí òórùn rẹ̀ dùn, tí òórùn rẹ̀ sì máa ń pe ìfẹ́ wálé. Tùràrí mi, ó máa ń pẹ́ lára. Ọ̀pọ̀ ìgbà tí mo bá fín tùràrí, ìgbà mìíràn gan-an, aṣọ mi máa ń run fún tùràrí mi fún òdí-di-ọ̀sẹ̀ kan àbí oṣù kan. Torí pé tùràrí tí mo máa ń lò àwọn tùràrí tó dára ni. Àh! Mo níìfẹ̀ láti fín tùràrí o. Mo níìfẹ̀ láti fín tùràrí, mo sì máa ń fín tùràrí dáadáa ní ọ̀pọ̀ ìgbà. Bóyá mo n lọ sí ode àríyá, ti ìyàwó ni, àbí ti oku àgbà, tàbí ti iwẹ̀jẹwẹ̀mu, tàbí bóyá èmi àti olólùfẹ́ mi fẹ́ jáde. Àh! Mo gbudọ̀ fín tùràrí o. Mo máa ń fín tùràrí dáadáa, káara mi kó lè máa já fikọ́nfikọ́n. Kí òórùn dídùn kó lè máa jáde láti ara mi. Mo dẹ̀ tún máa ń fín tùràrí tí mo bá wẹ̀. Níwon igbà tí n bá wẹ̀, màá rí pe mo dà tùràrí sí ara mi torí emi gán-an níìfẹ̀ láti máa gbọ́ òórùn dídùn tí ó ń jáde láti ara tùràrí mi wá. Tùràrí mi ṣire, ó máa ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ gan-an. Òórùn dídùn tó wà nínú tùràrí yi, ó máa ń ṣe mí bí kí n dà sí gbogbo ara mi ni Àh! Mo níìfẹ̀ tùràrí gidi, mo sì máa ń fín. Màá fín tùràrí ní àárọ̀ tí n bá wẹ̀ tán. Tí ó bá di ọwọ́ ọ̀sán, tí mo bá rí pé bóyá mo fẹ́ jáde lọ, bóyá yálà mo fẹ́ lọ kí àwọn ọ̀rẹ́ mi ni, tí n bá wẹ̀, màá tún fín tùràrí. Ní gbààtí ó bá di àṣálẹ́, ó ní tùràrí kan tí mo ní tí n bá wẹ tán, mo gbọdọ̀ fín tùràrí yìí sí ara mi torí mo fẹ́ràn òórùn dídùn tí tùràrí yìí ní. Níwon gbà tí n bá ṣe eléyi tán, àh! Mo máa ń gba fẹ́ tùràrí mi. Ọ̀pọ̀ ènìyàn ló dẹ̀ mọ̀ mí mọ́ tùràrí mi. Tùràrí mi jẹ́ tùràrí tó ló òórùn dídùn tó sì máa ń pẹ́ lára. Mo n ṣe tùràrí olówó kekere o. Àh! Má fi yoo mí o. Ní ìbò, mo fẹ́ràn tùràrí, mo sì máa ń fín tùràrí dáadáa. Tùràrí, tí n bá fín sí ara tán, èmi gán-an, ọkàn mi máa bà lé, àárọ̀ mi pẹsẹ̀, àárọ̀ mi dìgbí tó jẹ́ wipe. Àh! Nígbà tí mo bá fín tùràrí tán, tí gbogbo òórùn tùràrí mi bá gba ilẹ̀ kan, ní ṣe ni wọ́n a máa yìn mí lọ́tùn, náà máa yìn mí lọ́sì torí pé kí ni kò sí ẹ́lẹ̀gbẹ́ rù tùràrí mi nínú ilé wa. Àwọn àbúrò mi àti ẹ̀gbọ́n mi gan-an mọ̀ wípé, hhn, èmi ni ẹni àkọ́kọ́ tí wọ́n le gbé ìfe fún tí wọ́n bá sọ̀rọ̀ nípa ẹni tí ó bá ń fín tùràrí. Ẹmi yìí kan náà ni mo fẹ́ràn láti máa fín tùràrí ní ọ̀pọ̀ ìgbà. Abí kẹ́ sọ wípé ní gbogbo ìgbà, mo máa ń fín tùràrí dáadáa. Mo fẹ́ràn láti máa já fikọ́nfikọ́n pẹ̀lú òórùn tó dùn, pẹ̀lú òórùn tó tà ṣanṣan, tó pe ìfẹ́ àti ayọ̀ mọ́ra. Mo máa ń fín tùràrí dáradára lóòrèkóòrè ní ìgbà kú ìgbà torí mi ò kí ń fẹ́ kí ń máa rùn jáde lára láì dà, ní òórùn tí kò dára. Ṣùgbọ́n tùràrí mi, ó máa ń fún mi lóórùn dídùn, ó dẹ̀ máa ń jẹ́ kí n yọ jáde bí ọjọ́. Mo máa ń fín.

Èdè tí ó wù mí láti kọ tàbí tí mo fẹ́ kọ, òun ni èdè Hausa. Hausa jẹ́ èdè kan tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń fẹ́ bí wọ́n ṣé máa ń sọ èdè náà. Yàtọ̀ sí èdè Hausa, èdè Gẹ̀ẹ́sì ni mo tún yàn láàyò láti kọ ìjìnlẹ̀ èdè Gẹ̀ẹ́sì dáradára. Ṣùgbọ́n èdè tí mo fẹ́ràn jùlọ láti kọ ní orílẹ̀-èdè tí mo wà yìí, òun ni èdè Hausa. Mo fẹ́ràn ìbáṣepọ̀ àwọn Hausa gẹ́gẹ́ bí ìwà wọn, ìṣesí wọn, àṣà wọn, ìwà wọn, ó máa ń mú ìwúrí bá mi. Wọ́n ní ìbáṣepọ̀, ìwà wọn àti àṣà wọn fẹ́gbẹ́kẹ́gbẹ́ bí àṣà wa Yorùbá. Àmọ́ọ mo nífẹ̀ láti gbọ́ èdè wọn, láti kọ èdè wọn. O máa ń wù mí, ó dẹ̀ máa wo akínyẹmí ara mi lọ nígbà tí wọ́n bá ń bá ara wọn sọ̀rọ̀. Mo ní ọ̀rẹ́bìnrin kan, Aishatù ni orúkọ rẹ̀, tí òun àti Faridatu, tí wọ́n bá ń sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi yìí ó fẹ́ràn láti máa sọ Hausa. Nítorí náà nko, ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ń sọ èdè, ó máa ń wù mí lórí pé èmi náà fẹ́ láti kọ èdè wọn àti láti máa sọ bí wọ́n ṣe ń sọ. Lóòtítọ́, ọ̀rẹ́ mi yìí ti fi yé mi pé òun máa kọ́ mi. Díẹ̀ díẹ̀ ni titi ń kọ́ mi, mo lè kí ènìyàn ní Hausa, mo lè bèrè ìbéèrè díẹ̀ díẹ̀ díẹ̀ ní èdè Hausa torí mo nífẹ sí èdè yìí. Èdè yìí dere. Mo nífẹ sí ìbáṣepọ̀ tó wà láàárín ara wọn bí ó ṣe wà láàárín àwa Yorùbá torí èdè wọn yìí ń wù mí lórí gan. Èdè wọn tí wọ́n bá ti sọ, ó máa ń lọ papọ̀ ní tùbínùbí pẹ̀lú àṣà wọn. Hausa ní àṣà tó dára náà. Àmọ́ a kò lè fi wé àṣà Yorùbá. Ṣùgbọ́n àṣà wọn dára. Àṣà wọn wuyì láwùjọ. Bẹ́ẹ̀dẹ́ náà ni èdè wọn, bẹ́ẹ̀ ni èdè wọn rí. Èdè wọn dára, èdè wọn wuyì, èdè wọn dùn gbọ́ létí, wọ́n dẹ̀ máa ń fi ohùn tútù sọ̀rọ̀. Èdè Hausa jẹ́ ọ̀kan nínú èdè tí mo fẹ́ràn láti kọ, tí ó sì wù mí láti kọ. Mo nífẹ sí èdè yìí. Tí mo bá rí àkókò àti ẹni tí yóò farajìn fún mi láti kọ èdè, láti kọ́ mi ní èdè, tọ̀wọ̀tọ̀wọ̀, tìsùrú tìsùrú, títẹríba títẹríba ni màá fi kọ́ èdè yìí lọ́dọ̀ ẹni náà torí mo nífẹ sí èdè Hausa. Ó lọmọkùnrin kan, Hausa ni. Hassanah ni orúkọ rẹ̀. Ọmọkùnrin yìí wù mí, àmọ́ mo mọ̀ wípé aìgbọ́ èdè Hausa ò jẹ́ kí ìbáṣepọ̀ láàrín èmi àti e ko jíná síra wà. Ṣùgbọ́n nígbà tí n bá ti kọ́ èdè yìí, màá lọ bá Hassanah, màá dẹ̀ sọ èdè Hausa fún. Èdè Hausa dára lọ́pọ̀gbà. Torí náà nko, èdè yìí ni mo fẹ́ láti kọ nínú gbogbo èdè tó wùmí jù lọ, èdè Hausa ni. Ó dẹ̀ jẹ́ èdè kan tí mo nífẹ sí. Bóyá nítorí pé mo ní ọ̀rẹ́ púpọ̀ láàrín wọn ni èdè wọn ṣe wù mí. Mo nífẹ sí ìṣesí wọn, àti bí wọn bá ṣe ń sọ èdè wọn láàrín ara wọn, orí mi máa ń wú afi bí ẹni wí pé kí èmi náà gbọ́ èdè yìí, kín dára pọ̀ mọ́ wọn, kí n lè máa sọ. Kí èmi náà lè máa fi yanga láàrín àwọn ènìyàn mi pé mo gbọ́ Hausa, èmi náà gbọ́ èdè Hausa. Torí náà nko, èdè Hausa jẹ́ èdè kan tó wù mí tí mo fẹ́ kọ. Màá sì fi tọ̀wọ̀tọ̀wọ̀ kọ́, inú mi á sì dùn tí mo bá lè rí ẹni kan tó lè fi ara ji fún mi láti kọ́ mi ní èdè Hausa. Èdè Hausa jẹ́ ọ̀kan nínú àwọn èdè tí mo fẹ́ràn sì, mo sì nífẹ láti kọ. Màá sì mu ẹnikan pàtó nínú àwọn ọ̀rẹ́bìnrin mi kan kọ́ mi láti sọ ìjìnlẹ̀ èdè Hausa.

Ah óbẹ ẹ̀fọ́ ṣòkò àti ẹ̀fọ́ iyanrìn. Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ ìgbá náà. Àwọn ẹ̀fọ́ yìí, àwọn ẹ̀fọ́ mẹ́tẹ́ẹ̀ta yìí jẹ́ ẹ̀fọ́ tí mo ní ìfẹ́ sí, páa pa jù lọ. Ẹ̀fọ́ ṣòkò àti ẹ̀fọ́ iyanrìn. Ìgbà mìíràn, mo máa, mo máa ń ṣe ẹ̀fọ́ méjèèjì yìí papọ̀ láti fún mi ní òórùn dídùn. Ah tí n bá jẹ ẹ̀fọ́ ṣòkò, ó máa tún ní ara mi. Ọ̀pọ̀ ìgbà ni mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́. Àwọn ẹlòmíràn ti ẹ̀ wí pé bóyá wọ́n fi ẹ̀fọ́ ṣe ògùn fún mi ni. Ṣùgbọ́n mo fẹ́ràn láti jẹ ẹ̀fọ́ ṣòkò. Ẹ̀fọ́ ṣòkò ni, ó jẹ́ ẹ̀fọ́ kan tí ó máa ń fún mi ní agbára àti okun. Ni ọ̀pọ̀ ìgbà tí n bá jẹ ẹ̀fọ́ ṣòkò, gbogbo àwọn ìdotí ara mi ni màá yá dànù. Tójẹ́ wi pé ọ̀pọ̀ ìgbà gan tí bá jẹ́ jù, màá ya ìdọ̀tí àti àwọn nǹkan tí kò ní àǹfààní ní ara mi, màá ya àyà jú rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ẹ̀fọ́ gbàgbá, ẹ̀fọ́ gbàgbá náà jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ láti máa jẹ. Ṣùgbọ́n kò dàbí bí mo ṣe fẹ́ràn ẹ̀fọ́ ṣòkò. Ẹ̀fọ́ gbàgbá náà jẹ́ ẹ̀fọ́ tó jẹ́ pé ó máa ń ṣe ara lóore. Èròjà rẹ̀, èròjà fáítámì rẹ̀ sì pọ̀ púpọ̀. Nígbà tí mo bá rí ẹ̀fọ́ gbàgbá tí mo jẹ, màá fi àmàlà tó dára tì í pẹ̀lú omi tó tutù. Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ o. Ẹ̀fọ́ ṣòkò sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀fọ́ láti máa jẹ́ tí mo máa ń jẹ. Tí mo bà rí ẹ̀fọ́ ṣòkò, òun ni mo máa ń lọ fún ẹ̀fọ́ iyanrìn. Àmọ́ tí mo bà rí ẹ̀fọ́ iyanrìn, òun ni mo máa ń fún ẹ̀fọ́ gbàgbá ní àǹfààní láti jẹ. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ ṣòkò dáradára. Ẹ̀fọ́ ṣòkò jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ. Ó sì wà káàkiri àgbàlá wa. TOrí agbín ẹ̀fọ́ sí àgbàlá wa. Ẹ̀fọ́ yìí ó wà fún wa láti máa jẹ lọ́pọ̀ ìgbà. Tí n bá ti lọ sí àgbàlá, òun ni mo máa ń já ẹ̀fọ́ yìí torí pé ó pọ̀ níbẹ̀. Ó sì jẹ́ nǹkan tí mo le rí nítòsí tí mo le mú láti jẹ. Torí náà ǹkọ́, ẹ̀fọ́ ṣòkò jẹ́ ẹ̀fọ́ kan tí mo fẹ́ràn jù lọ láti máa jẹ. Lẹ́yìn ẹ̀fọ́ ṣòkò ni mo fẹ́ràn ẹ̀fọ́ gbàgbá àti ẹ̀fọ́ iyanrìn. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù lọ láti máa jẹ ni wí ẹ̀fọ́ ṣòkò torí ó máa ń fọ àwọn àgọ́ ara mi. Níwongbà tí máa ń, tí n bá ti jẹ́ tán, mo máa ń rí àpẹrẹ rẹ̀ ní ara mi torí wi pé ó máa ń fọ ìdọ̀tí náà. Ó sì máa ń mú mi yàgbẹ́ wọ́rọ́wọ́. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ẹ̀fọ́ ṣòkò. Ó máa ń mú mi yàgbẹ́ wọ́rọ́wọ́ torí pé kí ni kò kín kàn dúró sí ara mi nígbà tí n bá jẹ tán. Àmọ́ nígbà tí n bá le jẹ, ẹ̀fọ́ ṣòkò jẹ́ ẹ̀fọ́ kan tí mo fẹ́ràn jù lọ láti máa jẹ. A ní i púpọ̀ lágbàlá wa. Ó sì jẹ́ ẹ̀fọ́ kan tó jẹ́ pé kò wọ̀n láti rí lọ́jà. Tójẹ́ pé ọ̀pọ̀ ìgbà, ó gbọdọ̀ bó-- o sì ẹ máa rí ẹ̀fọ́ ṣòkò lọ́jà. Kò ń ṣe ẹ̀fọ́ kan tó jẹ́ pé àwọn èèyàn ó rí rá. Torí náà ǹkọ́, ẹ̀fọ́ ṣòkò ni mo gbé bá fún. Ó sì ni ẹ̀fọ́ kan tí mo fẹ́ràn láti máa jẹ. Mo fẹ́ràn rẹ̀ gidi gan. Yála kí n fi jẹ ẹ̀bà ni tàbí kí n fi jẹ fùfú tàbí kí n fi jẹ àmàlà tàbí kí n wá fi jẹ ọba oúnjẹ èyí tí ń ṣe iyán. Ṣùgbọ́n ẹ̀fọ́ ṣòkò, ó ló gbé déke jù lọ nínú àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ. Tí n kò bá wá rí ẹ̀fọ́ ṣòkò, òun ni mo máa ń lọ fún ẹ̀fọ́ yanrìn tàbí ẹ̀fọ́ gbàgbá. Àmọ́ ẹ fi ẹ̀fọ́ ṣòkò dá mi, mo fẹ́ràn rẹ̀ láti máa jẹ. Ó dára lọ́pọ̀ ìgbà ó sì dára fún ara, àwọ̀, ó dára fún ara. Torí náà ǹkọ́, mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ ṣòkò ní gbogbo ìgbà tí n bá rí i.

Ọlọ́yàyà ènìyàn ni mí. Mi kò dẹ̀ ní ẹ̀mí ìmẹ́lẹ́ tàbí iroju kankan. Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ni wípé, mọ máa ń fi tirin tọ̀ yaya bá wọn ṣiṣẹ́. Mó dẹ̀ máa ń mú inú wọn dùn. Ọ̀pọ̀ ìgbà tí a bá jọ jóko pọ̀ tí à ń ṣiṣẹ́, mo lè máa kọrin láti dá wọn lára yá àbí kí a máa sọ̀rọ̀ ká máa fi ọ̀rọ̀ jù ni torí ọ̀rọ̀. Àwọn nǹkan wọ̀nyí ó máa n mú kí iṣẹ́ yá torí Yorùbá bọ̀ wan ní kí a fọwọ́ wowó ní ọwọ́ fi n mọ. Nínu nnkán, bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ni wípé àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ni wípé, màá rí dájú, màá rí dájú wípé kò sí ikosínú tàbí áwò ọkan làárín wa. Bẹ́ẹ̀ sì re, màá rí wípé agbègbè wa ó dùn ún wò ó sì kún fún ayọ̀. Pàpà jù lọ. Orin kíkọ, mo nífẹ̀ẹ́ láti kọ orin. Màá kọ orin, màá dá wọn lára yá. Ìgbà mìíràn sì re tí ó bá bọ́ sí ìgbà tí ó yẹ kí n pa àlọ́ àpamọ̀ fún wọn tàbí àlọ́ àpagbè láti kàn rí pé iṣẹ́ ṣíṣe ó ń lọ dédé ó sì ń yá. Mo máa ń rí i wípé àlọ́ àpamọ̀ yìí tàbí orin kíkọ ni mo máa ń kọ fún wọn. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sọ ìrírí mi fún wọn tàbí kí n sọ, kí n ṣàlàyé eré mọ̀hunmaworan tí mo wò, kí n ṣàlàyé rẹ̀ fún wọn láti òkè dé lè. Èyí máa ń fi ìfẹ́ sí iṣẹ́ fún wọn torí wipé fun iwon igbà tí mo bá ń ṣàlàyé tàbí tí mo bá ń kọrin fún wọn, inú wọn máa ń dùn. Adẹ́rìn póṣọ́nù mi sì rí, ó máa ń dẹ́rìn páwọ́n láti rí i wípé wọn kò fi òrojú bọ iṣẹ́ tí wọ́n ń ṣe ní ọ̀pọ̀ ìgbà. Mo sì máa ń rí dájú wípé tí a bá wà lẹ́nu iṣẹ́ kò sí ìjà. Bẹ́ẹ̀ sì kò ní, kò sí ìmẹ́lẹ́. Àkínkanjú ènìyàn ni wọ́n mọ̀ mí sí. Bẹ́ẹ̀ sì ni aláwa dẹ ni, ni wọ́n tun mọ̀ mí sí pẹ̀lú. Mo máa ń bá wọn ṣàwàdà. Bẹ́ẹ̀ sì ni mo máa ń bá wọn ṣe iṣẹ́ wọn. Ká ṣiṣẹ́ ṣámúṣámú. Ó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí mo máa ń ṣe. Nítorí náà n kọ́, mo máa ń jẹ́ ẹnìkan tó jẹ́ wipé mi ò kí ń roju. Bẹ́ẹ̀ sì ni mi ò kí ń jà, mi ò kí ń ṣọ̀tẹ̀. Mi ò dẹ̀ kín ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Nítorí náà n kọ́, àkókò tí mo bá wà pẹ̀lú àwọn akẹgbẹ́ mi àbí ẹlẹgbẹ́ iṣẹ́ ṣíṣe mi, àgbájọwọ́ la máa fi ń ṣiṣẹ́. A sì máa ń jọ́ ran ara wa lọ́wọ́ ni. Mi ò kí ń dá ṣiṣẹ́ mi o. Bẹ́ẹ̀ sì ni èmi náà ò kí ń gbà ki áwọn náà dá ṣiṣẹ́ wọn. Aṣépọ̀, ó ń la ṣe jèrè. A jọ máa ń ṣiṣẹ́ wa pọ̀ kí a lè ba tètè parí torí wipé a tètè múná ṣe, ó ń la tètè pa. Torí náà n kọ́, nígbà tí a bá jọ wà papọ̀ lẹ́nu iṣẹ́, mo máa ń rí dájúdájú wípé a jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìfẹ́ àti ọ̀yàyà. Mo sì máa ń rí i wípé a máa fi ń ṣiṣẹ́ láàárín ara wa. Torí náà nkọ́, mo jẹ́ ẹnikan tó máa ń ran àwọn akẹgbẹ́ iṣẹ́ mi lọ́wọ́. Mo máa ń ran wọn lọ́wọ́ dáadáa. Mi kò kí ń dá iṣẹ́ wọn dá wọn láyé. Níwọ̀n ìgbà tó bá jẹ́ pé hun-un bá ti e tètè parí iṣẹ́ tèmi tàbí tí a bá tètè parí iṣẹ́ tèmi, mi kì í, mi ò kí ń dá fi tàbí fi iṣẹ́ wọn dá wọn lágara tàbí dá wọn dá iṣẹ́ wọn ó ti ọ̀. Mo máa ń kún wọn lọ́wọ́ láti jọ ṣẹ iṣẹ́ tí wọn náà papọ̀ mọ́ tèmi torí pé àwọn náà máa ń kún mi lọ́wọ́ láti ṣiṣẹ́ mi mọ̀ tí wọn. Torí náà nkọ́, kò sí iròjú, kò sì sí ìmẹ́lẹ́, kò sí ọ̀lẹ ní agbègbè mi. Ẹ̀rín àti ọ̀yàyà la máa ń fi ń ṣiṣẹ́ ní agbègbè mi. Mo sì máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Mo máa ń ran àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́. Mo máa ń ran àwọn akẹgbẹ́ mi lọ́wọ́. Mo máa ń ran àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi lọ́wọ́. Torí náà nkọ́, iṣẹ́ ṣíṣe kò ní ra fún mi láti ṣẹ. Mo sì máa ń ran wọn lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà.

Tí ọjọ́ bá rọ̀, mo fẹ́ràn láti máa kọ ìwé, láti máa kọ ìtàn sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àkókò tí ọjọ́ bá rọ̀ ni mo máa ń ṣe nǹkan wọ̀nyí. Tàbí mo fẹ́ràn láti máa ya àwòrán. Mo máa ń rìn káàkiri pẹ̀lú ẹ̀rọ ayàwòrán mi. Nígbà mìíràn, mo fẹ́ràn láti máa wà ní ẹ̀bá odò. Tí ọjọ́ bá rọ̀, mo fẹ́ràn láti máa kọ akọsílẹ̀ ohun ìṣẹ̀dá tí Ọlọ́run dá. Tí ọjọ́ bá rọ̀, mo fẹ́ràn láti máa kọ ohun rìn sílẹ̀ bóyá kí n kọ sínú ẹ̀rọ agbóhùn gbàmọ̀. Nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe tí ọjọ́ bá rọ̀. Papàjùlọ, mo fẹ́ràn láti máa kọ ìtàn. Óní àwọn ìtàn kan tí èmi àti bàbá mi máa ń jókòó láti kọ̀ ní àkókò ìgbà tí ọjọ́ bá ti rọ̀. A máa ń jókòó sí abẹ́ igi máńgòrò tí ó wà ní inú ilé wa. Àkókò yìí ni a máa ń jókòó láti fọ̀rọ̀ jomitó oro. Ìgbà yìí ni mo máa ń rí ojú bàbá mi nílẹ̀ láti bá sọ̀rọ̀ àti láti jẹ́ kó sọ àwọn ìtàn kọ̀ọ̀kan fún mi tí mo lè kọ. Yálà bóyá kí n pa àwọn ìtàn méjì sí ì mẹ́ta pọ̀ láti sọ di ìwé àgbéléka, tàbí kí èmi àti àwọn àbúrò mi kí á ṣeré jáde lọ sí etí odò kan tí kò jìnnà sí ilé wa. Odò yìí jẹ́ odò tó ń sàn. Ní ọ̀pọ̀ ìgbà, a máa ń rí ẹja mú nínú odò yìí. Torí náà n kọ́ tí ọjọ́ bá rọ̀, oun ni mo máa ń ṣe àwọn nǹkan wọ̀nyí. Torí àkókò tí-- ara ti sílẹ̀ bẹ́ẹ̀ sì ni ìgbà tí bo rí ọjọ́ ní ìgbà náà. Tí ọjọ́ bá sì rọ̀ ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń wà nínú ilé pẹ̀lú emi àti àwọn àbúrò mi tàbí ẹ̀gbọ́n mi. Àle jò máa ṣeré ní àgbàlá ilé wa. Ama ní ọ̀pọ̀ ìgbà mìíràn náà tí ọjọ́ bá rọ̀. Mo lè tọrọ àyè lọ́wọ́ àwọn òbí mi láti rí pé bóyá mo jáde lọ kí àwọn ọ̀rẹ́ mi láti bá wọn ṣeré, bóyá wákàtí kan sí méjì kí n tó lè padà wá sílé. Ìgbà yìí ni mo máa ń ri àyè láti ṣe nǹkan mìíràn tí ó bá wù mí torí pé kíni, màá ti parí àwọn iṣẹ́ ilé, eyi ti a yàn fún mi láti ṣe. So ìgbà ọjọ́ rọ̀ ni mo máa ń ní àǹfààní láti ṣe àwọn iṣẹ́ ara ti tèmi gangan. Bóyá kí n kọ ìtàn sílẹ̀ lára àwọn ìtàn tí bàbá mi kọ tó ti sọ fún mi, bóyá kí n kọ sílẹ̀, àbí kí n lọ sí etí odò láti lọ wo ohun ìṣẹ̀dá tí Ọlọ́run dá, tàbí kí n mú ẹ̀rọ iyàwòrán mi dání láti máa ya àwọn ìṣẹ̀dá ohun tí Ọlọ́run dá, yálà ẹyẹ, igi, ewé, ojú òfuurufú. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe tí ọjọ́ bá ti rọ̀. Torí náà nkọ́, ìgbà yìí ni ìgbà tó jẹ́ pé mo ní àǹfààní fún ara mi. Àmọ́ ọ̀pọ̀ ìgbà nǹkan tí mo máa ń ṣe tí ọjọ́ bá ti rọ̀ ni pé mo máa ń nífẹ̀ẹ́ láti gbó ohùn àwọn ẹyẹ tàbí kí n gbó ohùn látọ̀dọ̀ bàbá mi. A jọ sọ̀rọ̀, a jo mi tórọ oro kí bàbá mi sọ ìtàn fún mi kí n sì máa kọ sínú ìwé mi. Torí ná nkọ́, mo nífẹ̀ẹ́ sí àkókò yìí jù lọ nínú àwọn àkókò ọjọ́ torí àkókò tí ara ti sílẹ̀ ni. Bẹ́ẹ̀ sì re, tí ọjọ́ bá ti rọ̀, àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe. Bí i kí n kọ ìtàn sílẹ̀, tàbí kí n mú ẹ̀rọ iyàwòrán mi jáde, kí n lọ ya àwòrán, tàbí kí n lọ sí ẹ̀bá odò yálà bóyá èmi àbí àwọn à-- mi tàbí èmi àti àwọn ẹ̀gbọ́n mi àbí àwọn àbúrò mi kí á ṣeré lọ láti lọ mú ẹja lọ́dọ̀. Torí odò kan wà tí kò jìnnà sí ilé wa tí a máa ń sábà rí ẹja mú nínú odò náà. Torí náà kọ́, àwọn àkókò yìí, ọjọ́ rọ̀ yìí oun ni mo máa ń rí láti lò ní gbogbo ìgbà. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe tọjọ́ bá rọ̀.

Nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe nígbà tí mo bá fẹ́ lọ sùn ni pé lákòókò, mo gbọ́dọ̀ lo balùwẹ̀ láti lọ wẹ̀, láti bu omi sára kí ara mi wálẹ̀, kí gbogbo wàhálà ohun ìdààmú tí mo ti ṣe ní ojú mọ̀ọ́mọ̀ yóò sílẹ̀ lára mi. Nígbà náà tí mo bá ti wẹ̀ tán, màá bọ́ sínú yàrá mi. Nǹkan pàtàkì tí mo máa ń ṣe jùlọ ni pé mo gbọ́dọ̀ bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀. Màá gbà ní àdúrà, mo gbọ́dọ̀ wólẹ̀ kí n kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì láti gbàdúrà torí pé kí ni àdúrà ṣe pàtàkì. Àdúrà sì ni ọ̀pá Kristẹni. Torí náà nǹkan, àdúrà jẹ́ nǹkan gboògì tí mo máa ń ṣe tí mo bá ti fẹ́ lọ sùn. Nígbà tí mo bá wẹ̀ tán, màá gbàdúrà. Tí mo bá sì ti gbàdúrà, màá dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi, màá dúpẹ́ fún Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run nípa àwọn òbí tó fún mi, ẹbí àti ará tí mo ní. Nígbà tí mo bá ṣe léyìí tó máa fi ọ̀nà mi tí ọjọ́ kejì máa fi le Ọlọ́run lọ́wọ́. Tí mo bá ti ṣe ìtọ́ nípa ti àdúrà, màá bọ́ sí orí ibùsùn mi, màá yẹ tàkádá mi wò, màá wo àwọn ìpinnu àti àwọn ìlànà tí mo ní fún ọjọ́ kejì. Tí mo bá ti wò ó, màá ṣe ìpalẹ̀mọ́ ọjọ́ kejì sílẹ̀ fún ara mi. Màá mú aṣọ tí mo fẹ́ wọ̀ jáde ní ọjọ́ kejì sílẹ̀. Tí a bá ní iná, iye iná ìjọba, màá mú ẹ̀rọ ìlọsọ màá fi lọ aṣọ mi kó lè dán dáadáa torí ọmọ aláafẹ́ ni mí mo gbo àfẹ́ dáadáa. Nígbà tí mo bá ṣe léyìí, a bọ́ padà sí orí ibùsùn mi. Tí mo bá tún padà sí orí ibùsùn mi, màá bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀. Màá sì ṣe kí ni, màá wo àwọn ohun tí mo ti ṣe síyìn, màá ronú jinlẹ̀ nípa nǹkan tí mo ti ṣe. Yala bóyá mo ṣe àṣìṣe ni àbí mo nílò láti fi òkun kún nǹkan tí mo ti ṣe. Nígbà tí mo bá parí eléyìí, ọ̀pọ̀ ìgbà lò jẹ́ pé tí mo bá ti bọ́ sí orí ibùsùn mi, orún ko kì í tètè kú mi. Màá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá máa wo àwọn àwòrán tàbí kí n máa lọ sí orí àwọn ẹ̀rọ ayélujára káàkiri láti orí ìkan sí ìkan kí n máa wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára yìí. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe tí mo bá ti fẹ́ lọ sùn torí pé ọ̀pọ̀ ìgbà kì í ṣe pé oorun nìkan ni màá pọ̀ bọ́ sí orí ibùsùn mi láti sùn. Lẹ́ẹ̀kan náà, ọ̀pọ̀ ìgbà orún ko n tètè wá. Ọ̀pọ̀ ìgbà sì rí ará ti máa rẹ̀ mí tó jẹ́ pé ará ń fẹsẹ̀ mi ni. Tó jẹ́ pé kò ní tì tó ìṣẹ́jú kan tàbí ìṣẹ́jú méji tí mo bá ti gun orí ibùsùn mi báyìí, hmmm, mo sùn lọ nìyẹn. Àmọ́ ọ̀pọ̀ ìgbà náà sì ní pé mo ní láti dúró wákàtí kan sí méjì sí mẹ́ta sí mẹ́rin gan-an pàápàá, ìgbà mìíràn gan-an ojú mi á là sílẹ̀ kó tó di pé mo rí oorun sùn. N ó mọ bí ẹlẹ́dàá mi pé ó ò sì jọ kó fún orún kún mi. Wọn tí mo bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí, tí mo bá ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ṣeré lọ sótun sóṣi, màá rí oorun sùn. Torí náà nko, àwọn nǹkan tó ti e kókó fún mi láti ṣe kí n tó lọ sùn ni pé mo gbọ́dọ̀ bu omi sára mi. Tí mo bá bu omi sára mi tán, màá fìtúrà rí Ọlọ́run dídùn mi sí ara, màá wólẹ̀ ẹsẹ̀ mi méjèèjì, màá kúnlẹ̀, màá gbàdúrà, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun mèremère tó ti ṣe fún mi. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe kí n tó lọ sùn. A sì ní àdúrà alágbapọ̀ tí a máa ń gbà papọ̀ gẹ́gẹ́ bí ìdílé. Àwọn nǹkan wọ̀nyí náà ni mo máa ń ṣe. Mo máa ń bá àwọn òbí mi gbàdúrà agbà papọ̀. Bẹ́ẹ̀ sì ni màá wá sínú yàrá mi láti gba àdúrà tẹ̀mì, ètìṣẹ́ àdúrà, ìdákẹ́jẹ́. Àwọn àdúrà yìí sì ṣe kúkú fún mi láti gbani aṣálẹ́ torí pé kí ni alẹ́ jẹ́ nǹkan lára àwọn nǹkan ti mo mo wipe tí mo mọ̀ pé Ọlọ́run máa ń tètè gbọ́ àdúrà. Torí náà nǹkan kí n tó lọ sùn, màá wẹ̀, màá gbàdúrà. EṢé.

Aago márùn-ún ìdájí, òun ni mo máa ń ṣètò jíjìn mi. Mo gbọdọ̀ ti jí ní àti aago márùn-ún ìdájí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, òun ni mo fi sí láti jẹ́ kó jí mi. Nígbà tí mo bá ti gé ṣẹ́ẹ̀tì rẹ̀ si orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, aago márùn-ún gẹ́rẹ́gẹ́ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí aago jíjìn mi yóò jí mi. Tí ó bá sì ti pariwo sí mi létí, màá dìde lórí ibùsùn mi, gbéra, iṣẹ́ yá. Àmọ́ ohun àkọ́kọ́ tí mo gbọdọ̀ ṣe tí mo bá ti jí ni pe mo gbọdọ̀ gbàdúrà. Torí náà kọ́, ìṣètò aago mélòó tí mo máa ń jí ni aago márùn-ún. Aago márùn-ún yìí ni aago márùn-ún ìdájí ni mo máa ń jí. Òun ni mo ti ṣètò sílẹ̀ fún jíjìn mi. Nítorí pé ìdájí máa nílò láti ṣiṣẹ́, iṣẹ́ ilé, láti ran àwọn òbí mi lọ́wọ́, láti bá wọn ṣiṣẹ́ ilé àti láti ṣe àwọn ohun mèremère mìíràn, láti dáná fún àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi nínú ilé. Nítorí náà n kọ́, aago márùn-ún ìdájí mo gbọdọ̀ ti jí láti ṣiṣẹ́ ilé, láti ṣe ètò àti ìpalẹ̀mọ́ fún ọjọ́ tí a ṣẹ̀ṣẹ̀ mọ́. Aago márùn-ún ìdájí ni mo ṣètò sílẹ̀ fún jíjìn mi. Ọ̀pọ̀ ìgbà tí ọrùn bá dùn mọ́ mi, n kò kín tára láti jí ní aago márùn-ún. Ọ̀pọ̀ ìgbà sì re, tí òru bá mú ti o sì àtẹ̀gùn, mo máa ń jí tàbí lajúkalẹ̀ kó tó di pé aago márùn-ún lù. Kététí aago márùn-ún bá sì ti lù ni màá mú ṣẹ́ mi ṣe, tí màá mú ṣẹ́ mi kùn láti tọ́jú ọ̀rọ̀ ilé, láti ṣe kìǹi, láti ran àwọn ènìyàn nínú ilé lọ́wọ́, láti gbégbá àti láti má wò. Ṣùgbọ́n mo gbọdọ̀ ríi wí pé dájúdájú aago márùn-ún kọjá ìṣẹ́jú márùn-ún kò lu bá mi ní orí ibùsùn mi. I yẹn jẹ́ òfin tí mo ti fún ara mi. Aago márùn-ún gẹ́rẹ́gẹ́ ni màá dìde ní orí ibùsùn mi láti ṣe ohun tó tọ́ àti èyí tó yẹ. Torí náà, aago márùn-ún òun ni mo ti yà sọ́tọ̀ fún jíjìn mi. Èyí tí ó sì ti bá mi lára mu, tí ó sì ti jẹ́ ohun tí ó ti máa ń bá ara mi mu. Kò sì ni mí lára láti jí ní àkókò yìí. Aago márùn-ún ìdájí ni mo màá ń jí. Aago márùn-ún gẹ́rẹ́gẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Nítorí náà n kọ́, kò sí wí pé mi ò jí. Ó ti mọ́ mi lára yálà bóyá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi gan wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi láti jí mi àbí kò sí ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi láti jí mi. Àkókò kan sì wà tí àmì ara gbọdọ̀ sọ mí. Níwon igbà tí mo bá sì ti rí pé àmì ara yìí sọ mí, màá ríi wí pé aago márùn-ún ni. Aago márùn-ún yìí ni màá dìde, ni màá fún mi bọ́jú, ni màá fún mi ṣán fún àṣìṣẹ́ mi, láti bẹ̀rẹ̀ iṣẹ́ ilé yálà bóyá kí n gbálẹ̀ fọ̀bọ́ pọ́n omi, dáná oúnjẹ tí àwọn ará ilé máa jẹ. Nítorí náà n kọ́, aago márùn-ún jẹ́ aago tí mo ti yà sọ́tọ̀ tàbí tí mo ti ṣètò sọ́tọ̀ láti máa jí ní ara rọ̀ mi. Nítorí náà, aago márùn-ún jẹ́ aago kan to jẹ́ aago tí mo fẹ́ràn jù lọ. Èyí tí mo ti ṣètò rẹ̀ tì ó dùn láti máa jí. Lọ́pọ̀ ìgbà bí mo ti wí lákòókò, ìgbà mìíràn wà tó jẹ́ wí pé mo máa ń jí ní kó tó di aago márùn-ún. Ìgbà mìíràn sì wà tó jẹ́ wí pé òrun máa ń dùn mọ́ mi tí màá jí bóyá aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́wàá. Ṣùgbọ́n aago tí mo yà sọ́tọ̀ láti máa jí òun ni aago márùn-ún. Òyẹ kan o sì kí ń yẹ ní ọ̀pọ̀ ìgbà. Nítorí náà, aago márùn-ún mi kò kín dí. Ìbẹ̀sẹ̀ mi kò tó ń jáde pé aago márùn-ún jẹ́ aago tí mo máa ń jí. Ó sì jẹ́ aago tí ó wà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti máa jí mi. Ní kététí aago márùn-ún bá ti lù, ìyẹn òun ni aago márùn-ún ìdájí mo gbọdọ̀ jí láti wẹ̀ tàbí láti ṣiṣẹ́ ilé, láti gbálẹ̀, láti fọ̀bọ́, láti pọn omi, láti dáná. Aago márùn-ún ìdájí òun ni mo yà sọ́